Ṣé o fẹ́ràn kíkọrin? Mo fẹ́ràn láti máa kọrin lọ́pọ̀lọpọ̀. Mo sì máa ń gbọ́ oríṣiríṣi orin tí ó máa ń mú ara mi jí pépé tó sì máa ń mú nu mi dun. Lára àwọn nǹkan tó fẹ́ràn láti máa jẹ́ kí máa gbọ́ orin kì í sì máa kọrin nìyẹn tó sì ṣe pàtàkì láti máa ṣe, pàápàá jù lọ nínú ayẹda láti máa gbọ́ orin nígbà mìíràn. Nítorí.

Ṣé o máa ń ṣe ìpè fídíò? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìpè fídíò lọ́pọ̀lọpọ̀ lọ́ta. Nǹkan tí ẹni tí mo bá ti rí ní ọjọ́ tó pẹ́ tàbí ẹni tí a kí àjọ wa, mo lè ṣe ìpè fídíò fún kí a bá lè ríra wa, látọ̀rí ẹrọ ìbánisọ̀rọ̀ wa ká sì máa bá ara wa sọ̀rọ̀, ká sì máa ṣe oríṣìíríṣìí.

Báwo ni o máa ṣe ń rí ìpèsè àwọn ohun èlò? Tí mo bá ti nílò ohun ìpèsè òòlù, mo le pé àwọn obí mi kọ fún mi lówó kí n ba lè ra ohun tí mo nílò fún lọ́wọ́ báyìí, mo sì máa lọ sí ọjà láti lo ra nǹkan tí òhun mi lò àti ohun tí mo fẹ́ pèsè fún ara mi láti lò fún ohun tí mo bá fẹ́

Ṣé o máa ń ṣe ìsọdọ̀tun ọkan? Rárá mii kì í ṣe nítori pé kí ni tí mo bá ṣe ìsọdọ̀tun ọkan, ó máa ń jẹ́ kí ń má mọ ohun tó yẹ kí n se nígbà mii. Nítorí náà ni mo ṣe máa ń tẹ̀lé ọkan mi nípa nkan tí mo bá fẹ́ ṣe tí mi o kí ń ṣee ní ìsọdọ̀tun nítori pé ó ṣe pàtàkì láti máa tẹ̀lé ọkan eeyan láti mọ ohun tó bá fẹ́ ṣe.

Ìgbà mélòó ni o máa ń ṣe àyẹ̀wò ìmílí rẹ̀? Mo máa ń ṣe àyẹ̀wò ìmílí mi ní ọ̀kọ̀ọ̀kan ní oṣù. Nítorí ò ṣe pàtàkì láti máa ṣe àyẹ̀wò láti máa mọ bí ayé rẹ ṣe ń lọ sí, àti ibi tí o ti nílò nǹkan, àti ohun tí o bá nílò lọ́wọ́. Ó sì ṣe pàtàkì láti máa ṣe é ní gbogbo ìgbà.

Báwo ni o ṣe máa ń pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́ rẹ? Tí mo bá fẹ́ pín owó pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi, mo máa wo èyí tí ó ṣiṣẹ́ jù boyà tó bá jẹ́ pé ó dára pọ̀, tí iṣẹ́ bá dàrú pọ̀ sí, la ṣe máa pín owó. A sì pé tí ó bá jẹ́ dọ̀gbà dọ́gba ni a máa pín látara bí iṣẹ́ yẹn bá ṣe rí. Éléyì máa ń jẹ́ kí a pín owó.

Ṣé o máa ń wọ fìlà? Mo máa ń wọ fìlà lọ́pọ̀lọpọ̀. Nítorí pé kí ni? Tí mo bá ń lọ sí àwọn òde kan ní oríṣiríṣi òde, bo ya òde ìgbéyàwó ni. Bo ya pé won mu fìlà àti oríṣiríṣi aṣọ tí ènìyàn le wọ̀. Ìgbà náà mo máa ń wọ fìlà. Bí a to orun náà bá mú, mo lè wọ fìlà tí yóò bo ojú mi kí òrùn má bà pa mi.

Kí ni o máa ń ṣe nígbà tí o bá dúró de nǹkan? Nígbà tí mo bá ń dúró de nǹkan, mo máa ń rí i dájú wípé kíni òun, ọlọ́rùn jẹ́ kí ó bọ́ siyan lọ́wọ́ ni. So, mo máa ń rí oríṣiríṣi nǹkan tí mo máa ń ṣe kí ń bá lè mọ̀ pé, àí, ìgbà yóò mo ndúró de irú nǹkan báyìí ó, ti o sì ṣe pàtàkì láti máa dúró dé fún lọ́pọ̀lọpọ̀.

Kí ni ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́? Ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ ó pọ̀ ní oríṣiríṣi tí ó sì jẹ́ wípé lára púpọ̀ inú rẹ̀, èyí tó dẹ̀ máa mú owó wá fún mi. Bóyá láti máa ta nǹkan irú àwọn ìmọ̀ báyìí. Mo nílò láti kọ́, nítorí ó máa ṣe pàtàkì fún mi láti mọ irú àwọn ìmọ̀ tuntun yìí tí mo bá ti kọ́ wọn tán.

Báwo ni o ṣe máa ń pàrọ ọkàn nígbà tí iṣẹ́ bá pọ̀? Nígbà tí iṣẹ́ bá pọ̀, mo lè béèrè lọ́wọ́ àwọn ènìyàn tó lè ràn mí lọ́wọ́ nípa iṣẹ́ kan wá ràn mí lọ́wọ́ kí iṣẹ́ mi balẹ̀ yára. Ó lè jẹ́ oríṣiríṣi ọ̀nà tí mo máa ń gbà láti ṣe àwọn iṣẹ́ mi nígbà tí ó bá pọ̀, nítorí ó ṣe pàtàkì jùlọ láti mọ ohun tó ṣe dájú jùlọ.

Àkókò ọdún wo ni o fẹ́ràn jù? Àkókò tí mo fẹ́ràn nínú ọdún náà ni ọjọ́ ìbí mi torí pé kíni ó jẹ́ ọjọ́ tí wọ́n bí mi sí ayé, lè jẹ́ oṣù tí mo fẹ́ràn jù nínú ọdún tí ó sì ní oríṣiríṣi àkókò àti ìdùnnú tí ó máa ń bá wá pẹ̀lú rẹ̀ oó ṣe jẹ́ pé mo fẹ́ràn rẹ̀ lọ́pọ̀lọpọ̀ láti máa ṣe.

Irú aṣọ wo ni o fẹ́ràn láti máa wọ̀? Aṣọ tí mo fẹ́ràn láti máa wọ̀ ọ́pe ní oríṣiríṣi. Páápàá jùlọ íbí tí ẹniyan bá lọ ni máa mọ irú aṣọ tí ó yẹ kó wọ̀. Bí a ń lọ sóde ìsìn, o máa ní aṣọ tó máa wọ̀ lọ sóde. Boya patí lo ń lọ àbí irú nǹkan mìíràn, oríṣiríṣi ló ní aṣọ. Nígbà òjò ná, aṣọ tó máa wọ̀ ó wà ló ṣe pé oríṣiríṣi.

Ṣé o ti fún ní ẹ̀jẹ̀ rí? Mi ò tí fún èèyàn ni ẹ̀jẹ̀ rí o nítorí pé kí ni èmi gan in tó wà lára mi mo ń yọ lóò ni. Láta n ké, Ọlọ́run ojẹ́ kí a ri ogun láti má a wá ẹ̀jẹ̀ fún àwọn ènìyàn tó sú mọ́ ènìyàn lọ́pọ̀lọpọ̀. Ṣùgbọ́n tí mo bá ní pé tí mo bá lọ sí ilé ìwòsàn tán ni mo lè fún yan l’ẹ́jẹ́, mo lè fún yan.

Ọjọ́ wo nínú ọ̀sẹ̀ ni o fẹ́ràn jù? Ọjọ́ tí mo fẹ́ràn nínú ọ̀sẹ̀ ọ̀un nà ni Ẹtì. Èyí tí a mọ̀ sí ọjọ́ Jímọ̀, tí a máa ń lo kírun fún ọ̀nà le jẹ́ yàrá ọ̀sẹ̀. Ọjọ́ tí mo fẹ́ràn jù nítorí kí ni o ti ń súnmọ́ ọjọ́ ìpaari ọ̀sẹ̀ tí ènìyàn máa sì nmí lọ́pọ̀lọpọ̀ tí kò sì ní sí iṣẹ́.

Ṣé o ti rìn ìrìn àjò lọ sí ìlú mìràn ríi? Rárá, mi ò tí ì lọ sí ìlú mìíràn rí. Ìlú tí mo wà náà ni mo ṣì wà. Ṣùgbọ́n yóò mú mi láti rìnrìn àjò lọ sí ìlú mìíràn pẹ̀lú ọkọ̀ òfurufú nítorí pé kíni láti lọ rí oríṣiríṣi ǹkan ní ìpá ìlú yẹn. Ó ṣe é ṣe pàtàkì jùlọ fún mi láti lọ sí ìlú imìíràn tí mo bá ráàyè.

Nígbà wo ni ọjà tuntun yọ jáde? Ìgbà tí ọjà tuntun máa yọ jáde, ó ṣe pàtàkì ní oríṣiríṣi àdúgbò tí ènìyàn bá wà. Lo ṣe jẹ́ oríṣiríṣi ọjà tí ó máa yọ ní àkókò tí wọ́n bá fẹ́, tí kí ó sì ṣí oríṣiríṣi nǹkan tí ènìyàn lè ṣe sí i. Nítorí àkókò tí ọjà tuntun bá ṣe jáde, ó ti jáde nìyẹn.

Ìgbónájé jẹ́ irú wo ni o fẹ́ràn nínú yàrá rẹ? Nínú yàrá mi, èmi máa ń fẹ́ràn láti máa gba atẹ́gùn. Mi ò fẹ́ràn ìgbóná kankan nínú ilé mi, kí gbogbo inú ilé mi kí ó máa tutù ni. Nítorí náà ni mi ò ṣe fẹ́ràn kí atẹ́gùn máa fẹ́ nínú yàrá mi. Nítorí ó ṣe pàtàkì ó sì ní àǹfààní tí ó máa ń ṣe lọ́pọ̀lọpọ̀.

Ṣé o máa ń fi aṣọ bora bí ara bá nígbà tí o bá ń sùn? Mo máa ń fi aṣọ bora ní ìgbà tí mo bá sùn iyẹn tí òtútù bá wà. But tó bá sì òtútù kódà, màá bọ́ gbogbo nǹkan tí mo wọ pẹ̀lú aṣọ pẹ̀lú ṣòkòtò gbogbo rẹ̀. Nítorí náà ni ó ṣeṣe pàtàkì kí èèyàn mọ nǹkan tí ò dára fún un.

Wákàtí mélòó ni o máa ń wo ojú ìbòjú lójoojúmọ́? Tí mo bá ti wà níta, ó ti, gbogbo ìgbà tí mo bá ti wà níta, mo máa ń rí dájú pé mo wo ojú ìbòjú ní ojoojúmọ́ àfi tí n bá bọ́ síta nìkan náà ló kù. Dede sí bí èèyàn lè bọ́ síta, o máa rí ìbòjú ní òkè tó bá ti wòkè.

Kí ni àwọn èrò rẹ fún iṣẹ́ ọjọ́ iwájú? Fún iṣẹ́ ọjọ́ iwájú mi, oríṣiríṣi èrò ni mo ní. Nítorí pé kí nìkan onikaluku ènìyàn lo máa wá bí òun yóò ti ní owó lọ́wọ́ kí ó sì lè rí ayé gidi gbé ní ọjọ́ iwájú rẹ̀. Ó ṣi é ṣe pàtàkì jùlọ fún àwọn ènìyàn láti wá ọ̀nà láti fi ní owó.

Báwo ni ó ṣe máa ń gba owó àwọn ènìyàn? Tí mo fẹ́ gba owó lọ́wọ́ àwọn ènìyàn, tí mo bá rí pé mo nílò ìrànlọ́wọ́ tí mo sì rò boya eni yan le fún yàn, mo le bere lowó ènìyàn ṣùgbọ́n ìgbà tí mo máa ń bẹ̀re owó ní oríṣiríṣi ìbòdà mi tó máa ń bá àwọn ẹlòmíràn le nìkan máa fún yan, ìgbà tí ko n sẹ iwo lo si ṣe owó sí wọn lọ́wọ́, wọn máa fi wọ́n lẹ́nu.

Ṣé o jẹ́ ẹni tó kò kí n jẹ ẹran? Mo máa ń jẹ ẹran lọ́pọ̀lọpọ̀, mo sì máa ń ní oríṣiríṣi àǹfààní tó máa ń ṣe nínú àgbàrá mi tí mo ná sì máa ń jẹ lọ́pọ̀lọpọ̀ tí ó sì ní oríṣiríṣi ìgbà tí mo máa ń jẹ ní àkókò tí mo bá ti nílò rẹ̀ ló ṣe ṣe pàtàkì.

Ṣé o ní àwọn èrò olóńgbò ní ilé rẹ? Rárá, mi ní è olóńgbò ní ilé mi, ṣùgbọ́n mo ní àwọn ènìyàn tí máa ń sin olóńgbò ní ilé wọn tí wọ́n sì fẹ́ràn rẹ̀ lọ́pọ̀lọpọ̀ látara pé ó jẹ́ ẹranko tí ó ní ànfàní tí máa ń ṣe ni agbára ní ilé wọn fún wọn, tan sì fẹ́ràn láti máa sin ín.

Ṣé o fẹ́ràn láti máa ṣí fèrèsé ọkọ̀? Nígbà tí mio fẹ́ k'orù pami, báwo ni mò ṣe ní ṣí fèrèsé ọkọ̀? Mo máa ń ṣi lọ́pọ̀lọpọ̀ tóri pe kinni, atẹ́gùn tí máa ń wọlé nínú ọkọ̀ gan-an tí ẹniyan bá ti ń lọ, ó tó fún ènìyàn láti máa sùn gan-an nínú ọkọ̀ tí ọkọ̀ ba se ń sáré ṣi. Ó ṣi se pàtàkì láti máa ṣí.

Báwo ni o máa rìn ìrìn àjò lọ sí ibi iṣẹ́? Ṣé mo fẹ́ rìn ìrìn àjò lọ sí ibi iṣẹ́? Tí mo bá sí jí ní àárọ̀, mo máa ṣẹ̀ṣẹ̀ wá lọ sí ibi tí ó yẹ kí n tí lọ wẹ̀, kí n sì ṣe tán. Màá wá rú wọ ọkọ̀ mi, màá ma lọ sí ibi iṣẹ́ láti lọ ṣe iṣẹ́ lẹ́yìn tí mo bá ti jẹun tán ní ilé tí mo sì ti ṣe ohun tí mo bá fẹ́ ṣe.

Eré ìdárayá wo ni o fẹ́ràn jù? Eré ìdárayá tí mo fẹ́ràn jù ní náà ni eré àfesẹ̀gbá bọ́ọ̀lù tí a máa ń ṣe ní ojoojúmọ́ tí a bá ti wà ní ìta tàbí nígbà tí kò bá sí ìṣẹ̀. Eré jẹ́ lára àwọn eré ìdárayá tí mo fẹ́ràn láti máa ṣe papajùlọ ní ìgbesì ayé yìí, nítorí ohun ni àwọn ènìyàn ni ayé máa ń ṣe ju.

Kí ni ó máa ń jẹ ní ọ̀sán? Mi ò kí ń jẹ oúnjẹ ọ̀sán tori pé kí ni ní orílè èdè tá wà yí oúnjẹ ọ̀sán, ọ̀pọ̀ àwọn olówó ni máa ń jẹ leyin ta bá ti jẹ táro tàbí jẹ ta lẹ. Ìgbà mìíràn gan, o lẹ jẹ́ ekan lójú mọ́ ni ènìyàn máa jẹun. Kí ènìyàn ṣa ti wá oúnjẹ je ni ló se ṣe pàtàkì jù lọ, kí ènìyàn gbádùrà láti ní owó lọ́wọ́.

Ṣé o máa ń wọ ohun ọ̀ṣọ́? Mo máa ń wọ ohun ọ̀ṣọ́ láti máa ṣọ ara mi nítorí pé kíni ó ṣe pàtàkì láti máa ṣọ ara. Kí o máa gbádùra fun Ọlọhun kí o máa ṣọ ọ́ níbi kíni tó bá ń lọ, àti nǹkan tí ó bá n ṣe, kíwọ́ naa sì máa mọ ibi tó máa ma rìn sí àti ohun tí o máa fi àkókò rẹ̀ máa ṣe. Nítorí ó ṣe pàtàkì jùlọ láti mọ ohun tó dára fún ènìyàn.

Kí ni oúnjẹ tí o fẹ́ràn jù? Oúnjẹ tí mo fẹ́ràn jù náà ní iyán pẹ̀lú ẹ̀fọ́ ẹlẹ́guusi tí won bá sè é àti iyán tí a bá fọ́ oogun. Iru àwọn oúnjẹ báyìí mo fẹ́ràn rẹ̀, mo sì fẹ́ràn ìrẹsì pẹ̀lú adìẹ mi lórí, nítorí ìyẹ́n náà máa ń dùn lọ́pọ̀lọpọ̀ tí mo bá ń jẹ ẹ́, látara mi pé kí ni yóò ṣe pàtàkì nínú ago ara mi.

Kí ni o máa ń ṣe ní òwúrọ̀ kọ̀ọ̀kan? Ní òwúrọ̀ kọ̀ọ̀kan tí èmi bá ti jí, màá kọ́kọ́ gba àdúrà. Lẹ́yìn tí mo bá ti gbàdúrà, èmi máa ṣe ìdáná oúnjẹ tí mo bá fẹ́ jẹ. Lẹ́yìn náà tí mo bá ti dáná tán tí mo sì ti jẹun, oúnjẹ tí mo bá fẹ́ sè, a jẹ oúnjẹ pápàpá. Lẹ́yìn náà, màá máa lọ sí ibi iṣẹ́ láti lọ máa ṣe iṣẹ́

Ṣé o máa ń jẹun nínú ọkọ̀ rẹ? Mo máa ń jẹun nínú ọkọ̀ tí mo bá tì ń lọ sí ibìkan tó bá kì í ṣe mi mo wà ọkọ̀, nitori pe kí ni mo máa fẹ́ rí dájú wipé mo mọ ibi tí mò ń lọ dáradára kí nǹkan máà lọ máa jẹun kí n lọ kọjá ọ̀nà látara ọnkan tí ó máa ń ṣẹlẹ̀ nìyẹn tí àwọn ènìyàn lé má ma jẹun nínú ọkọ̀.

Kí ni ìgbádùn rẹ̀? Ìgbádùn mi náà ni pé kí má jáde lọ sí ìlú mìíràn láti má rò bí ìlú mìíràn ṣe rí àti pé gbogbo nǹkan tí ó bá lọ ní ìlú mìíràn yóò ṣe pàtàkì jùlọ fún àwọn ènìyàn láti má rí oríṣìíríṣìí tuntun látara nǹkan tí ìbò bá rí àti nǹkan tó bá wù wọ́n láti rí ní ìlú mìíràn.

Ṣé o tí ṣíṣe ọ̀fẹ́ rí? À lọ́pọ̀lọ́pọ̀ aláimọye ìgbà tí ènìyàn máa ṣe iṣẹ́ ọ̀fẹ́ ni. Ǹbó gbogbo ìgbà tí kò ní gba owó gan. Ó sì rí daju pé nǹkan tí ìwọ bá fẹ́ ṣe, ó gbúdọ̀ fi ọkàn rẹ sí i pé, àìṣe tí mo ṣe lọ́fẹ̀ẹ́ yìí, mo ò bun yin ní ò kin. Ṣé pé mo kan ṣe fún yín ni o. Iru àwọn nǹkan bẹ́ẹ̀, ìwọ máa mọ̀ nínú òtí rẹ.

Ṣé o ní ọkàn? Rárá, lọ́wọ́lọ́wọ́ báyìí, èmi ò ní ọkàń tí mò ń wá, ṣùgbọ́n mo mọ àwọn mi láti lo ọkàn, bí mo ṣe máa ń gbàdúrà tí mo sì máa ń ṣe iṣẹ́ rádaà lójoojúmọ́. Kiń Kémí naáa bá lé dí olówó láyé, kemi náa bá léra ọkọ́, kémi náa màlò ó, kémí náa kọ́lé témi, kí n ṣe gbógbò ohun tó bá wún mi ṣe.

Wákàtí mélòó ló máa fi ń ṣiṣẹ́ lójoojúmọ́? Wákàtí tí mo máa ń fi ṣiṣẹ́ lójoojúmọ́, òun náà ni wákàtí mẹ́wà látaró títí di ìrọ̀lẹ́. Lára àwọn àsìkò tí mo máa ń ṣe iṣẹ́ nìyẹn, tí ó sì máa ń ní oríṣiríṣi àǹfààní tí mo máa ń rí bẹ́ẹ̀ tí mo bá ti bẹ̀rẹ̀ iṣẹ́. Nítorí pé kí ni ènìyàn sì gbódò mọ iṣẹ́ tó dáa láti máa ṣe fún un.

Ṣé o fẹ́ràn jíjọ? Rárá, èmi ò ki n ṣe irú àwọn ènìyàn tó máa ń jó, ṣùgbọ́n mo fi bẹ́ẹ̀ fẹ́ràn rẹ̀, mi sì tún fẹ́ràn rẹ̀. Nítorí pé kí ni ìdí tí mo ṣe fẹ́ràn rẹ̀, òun ní pé mi mọ̀ọ́ jó, ṣùgbọ́n tí mo bá rí àwọn ènìyàn tó ń jó tó sì mọ̀ọ́ jó dáadáa, màá n fẹ́ràn rẹ̀ lára wọn láti máa rí. Ṣùgbọ́n lára témi, mi màá rí pé mi ò mọ̀ọ́ jó.

Báwo ni o ṣe máa ń rántí àwọn ọ̀rọ̀ àṣìnà rẹ? Tí mo bá fẹ́ rántí àwọn ọ̀rọ̀ àṣìnà mi, mo máa ti rí pé dájú mo ti kọ̀ sílẹ̀ kí ń má ba lè ṣìnà mọ́. Nítorí inú náà ló ṣíṣe pàtàkì jùlọ láti máa mọ iṣẹ́ tí ó ṣe pàtàkì jùlọ láti máa ṣe ní ìgbà tí mo máa fẹ́ rántí ǹkan.

Báwo ni bátìrì fóònù yẹn ṣe máa ń dúró? Bátìrì fóònù mi ó ṣe kíni lọ́pọ̀lọpọ̀. Nígbà tí mo kọ́kọ́ rà, o máa ń pẹ́ dáadáa, bí wá, ọjọ́ kan, ò lè máa kú, ṣùgbọ́n nísìnyí tó ti lo bi ọdún mẹ́fà lọ́wọ́ mi gbá kú, ó sì ti bàjẹ́, nítóri pé kíni kò dàbí tí mo ṣe ràá mọ́, nítorí mo ti lò gan.

Ṣé o máa ń fi àwọn fáìlì rẹ pamọ́ sí orí kíláùdì? Mo máa ń fi pamọ́ nitori pé kíni tí fóònù ènìyàn bá sọnù, orí ibẹ̀ ni ènìyàn ti lè lọ mú. Ṣùgbọ́n nítorí fóònù temi ṣì kò ní kíláùdì ni mo ṣe máa ń tọ́jú rẹ̀ sórí àwọn góógle látara wípé kíni ó ṣe pàtàkì lọ láti máa tọ́jú rẹ̀.

Nígbà wo ni o kẹ́yin lọ rí dọ́kítà? Nígbà tí mo kẹ́yin lọ rí dọ́kítà nísìnyí, a ti tóbi oṣù márùn-ún sẹ́yìn. Nítorí ìgbà tí mo kẹyin lọ rí dọ́kítà, ìgbà náà ni ara mi ò yá tí mo sì lọ sí ilé ìwòsàn. Lára àkókò tí mo ti lọ rí dọ́kítà, mi gbẹyin niyẹn, tí mo si ti lọ sí ilé ìwòsàn láti wo ara mi sàn.

Ṣe o fẹ́ran lọ sí ilé ìsẹ̀mbáyé? Wọn máa ń lọ sí ilé ìsẹ̀mbáyé lọ́pọ̀lọpọ̀ nítorí pé kíni ìsẹ̀mbáyé jẹ́ ohun tí ó ti ṣẹlẹ̀ ní ayé ìgbà kan rí tí àwọn bàbá la ku bàbá wa ti ń ṣe ní ayé ìgbà yẹn títí dé ìsinyi tí àwọn ènìyàn mí sì ń tẹ̀lé látara wípé kíni ìsẹ̀mbáyé jẹ́ ohun tí a ti bá láyé.

Báwo ni ètò ìdárayá rẹ ṣe rí? Ètò ìdárayá mi jẹ́ ohun tí mo fẹ́ràn láti máa ṣe lọ́pọ̀lọpọ̀. Torí pé kí ni ohun tó máa ń dá mi lárayá, òun náà ni kí n má jáde, kí n má ṣe patí, kí n má jẹ ohun ó rá wọn kọ ló máa ń mú ara mi dárayá lọ́pọ̀lọpọ̀. Nìyẹn ni ó sì ṣe pàtàkì fún mi láti máa ṣe.

Ìgbà mélòó ni o máa ń fo ẹ̀yìn lójoojúmọ́? Nígbà tí mo bá fẹ́ fo ẹ̀yìn mi lójoojúmọ́ ni mo máa ń fọ ẹ̀yìn mi, to ri pè kí ni ó ṣe pàtàkì láti máa mọ àwọn ohun tó wà lẹ́yìn ẹ́, kí ó sì máa jẹ́ kó máa mọ́ tónítóní látara pé kí ni ìmọ́tótó ló le ṣe gùn àrùn gbogbo tó tí ara rẹ bá mọ́ wò ni láró.

Ṣé o máa ń lo owó ọ̀tún tàbí òsì? Owó ọ̀tún ni mo máa ń lo. Láti bá pé kí ni owó tan tí fi kọ́ mi níyen lát íkèkére tí mo sì máa ń lò tí mo fi dàgbà. Ṣùgbọ́n owó ọ̀tún jẹ́ owó tí ènìyàn mọ̀ sí, owó tí ènìyàn rẹ pé ènìyàn máa lò tó púpọ̀ nínú àwọn ènìyàn, owó ọ̀tún ló máa ń lò. Owó òsì jẹ́ owó àlàáfíà wa toje pé òun ni weaker hand.

Báwo ni o ṣe máa ń tọrọ àforíjì? Tí mo bá ti ṣẹ́ ènìyàn, mo máa rí dájú pé mo lọ bá ẹni yẹn láti lọ bèrè, "àá kíni mo ṣe fún ẹ yìí?" Kò dá lọ́pọ̀lọpọ̀, mo sì máa tọrọ àforíjì lọ́wọ́ ènì yen kí ó bá lè dárijmí, nítorí pé kíni àforíjì, òun ni ó kápa ẹ̀ṣẹ̀ àwọn ènìyàn.

Ṣé o ní ẹ̀tọ́ láti fẹ iṣẹ́ rẹ sí ìlú mìíràn? Tí mo bá ní ẹ̀tọ́ láti ṣe iṣẹ́, tàbí mo bá ní iṣẹ́ tí mo lè fẹ, mo lè fẹ́ sí ìlú mìíràn tí mo bá ní agbára, tí mo sì mọ ènìyàn débẹ́. Látara pé kíni láti bẹ́ẹ̀ ni iṣẹ́ ènìyàn máa ti lọ karí ayé tí àwọn ènìyàn.

Ṣé o ti ilẹ̀kùn kúrò ní iṣẹ́ rẹ rí? Mi ò ti lé ẹnìkan kúrò ni iṣẹ́ rí, nítorí pé kíni èmi kọ́ ni mo ní ilé iṣẹ́ tí mo ti máa ń ṣiṣẹ́. Mi sì ní agbára láti lé ènìyàn kúrò ní ilé iṣẹ́. Ṣùgbọ́n mo ti rí bí wọ́n ti le àwọn ènìyàn kúrò ní iṣẹ́ rí látara pé kíni ìwà ìbàjẹ́ tí wọ́n máa ń ṣe àti pé nǹkan burúkú.

Ṣé o mọ bí a ti ń dá oko dúró ní ìdojúkójú? Tí ènìyàn bá sì ń dojú nkankan, ó ní oríṣiríṣi ọ̀nà tí yio gbà láti fi kojú rẹ̀ kí ó ba lè ṣe àǹfààní fún látara ohun tí ó bá fẹ́ ṣe. Pápa jùlọ, ó ní oríṣiríṣi ọ̀nà tí ènìyàn le gbà láti dá dúró.

Àkókò wo ni ọ́fíìsì rẹ ṣí? Àkókò tí ọ́fíìsì mi máa ń ṣí, òun náà ni àárọ̀ kùtùkùtù ní nnkan bí ago mẹ́jọ. Gbé pé kí ni ìwọ yóò sì gbúdọ̀ ṣiṣẹ́ láti àárọ̀ títí di àkókò tí ìfọwọ́ ba ti di ìrọ̀lẹ́ tí wọ́ bá fi máa lọ látara àkókò tí ó máa ń ṣí nìyẹn látara pé ó ṣe pàtàkì jù lọ fún wọn.

Báwo ni o ṣe máa ń kí àwọn ènìyàn tí mo bá fẹ́ kí àwọn ènìyàn tó bá jẹ́ ẹni tó ju eeyàn lọ, èèyàn yóò dọ̀bálẹ̀ pé, "Ẹ káàárọ̀ má, ẹ káàárọ̀ sir," tàbí "kí eeyàn kó rora tẹríba." Ṣùgbọ́n tó bá jẹ́ ẹni tó jẹ́ gbẹ̀ eeyan, ìwọ yóò kó máa sọ fún un pé, "A báwo ni kí o lọ?" Látara ọ̀nà oríṣiríṣi ọ̀nà tí eeyan le gbà lati máa kí èèyàn ní yẹn.

Kí ni o máa ń wọ̀ nígbà tí o bá fẹ́ lọ sùn? Nígbà tí mo bá fẹ́ lọ sùn, aṣọ tí mo máa ń wọ̀ sùn tí ri pé nnkan náà ni, òun ni mo máa ń wọ̀ ní ojojúmọ̀ tí mo bá fẹ́ sùn. Ìgbà míràn mọ lé bo aṣọ kí ń máa wọ̀ kankan látara oru tó mú ní ìlú wa yi. Eleyi jẹ́ oríṣiríṣi nǹkan tí mo máa ń wọ̀ sùn nígbà tí mo bá fẹ́ sùn.

Ṣé o mọ bí a ti ń ya àwòrán? Mo mọ bí a ti ń ya àwòrán pẹ̀lú gègé sínú ìwé ṣùgbọ́n kò ṣe lọ títí bẹ́yẹ̀n. Ṣùgbọ́n díẹ̀, mo lè gbìyànjú láti ya àwòrán sí inú ìwé fúnra mi láti máa rí. Mo sì le ya àwòrán pẹ̀lú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ kí n máa ya àwọn ènìyàn, látara ohun tí mo mọ ṣe òun niyen.

Kí ni o máa ń ṣe ní àṣálẹ́? Tó bá di àṣálẹ́, màá kókó lọ kírun. Lẹ́yìn tí mo bá ti kírun, mo màá wá oúnjẹ tí mo lè jẹ, mo máa sì se, màá lọ rà, màá dáná, màá jẹun. Lẹ́yìn tí mo bá ti jẹun, màá sì sùn látara awon nkan tí mo máa ń ṣe ní àṣálẹ́ nítorí tó bá ti jẹ́ kejì, mo máa lọ sí ibi tí màá ti lọ ṣiṣẹ́.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

Ṣé o máa ń ṣe àtúnlo nǹkan? Ẹ̀n, máa ń ṣe àtúnlo nǹkan lọ́pọ̀lọpọ̀. Nitoripé kí n, ó ṣe pàtàkì. Ǹkan tó bá ní ìwùlò tó sì ṣe ń ṣe, èèyàn máa ń tún lo ni. Bí àwọn aṣọ ẹ nṣin tó bá ti wọ̀ ṣó fẹ́ dànù ni? Ó máa tún lo náà ni. Wàá dẹ́ máa fọ, wa máa tún lo. Lára àwọn nǹkan tí mo máa ń lo, àtúnlo fún un náà nìyẹn.

Irú ẹbun wo ni o fẹ́ràn fún awon ẹniyan? Ẹbu tí mo fẹ́ràn láti máa ń fun awon ènìyàn ó pọ̀ ní oríṣiríṣi. Láta ara pé tí ẹ̀yin bá máa fun yàn ní ẹbun, o gbọdọ̀ ri dájú pé ẹbun tí o fẹ́ fún ènìyàn, ó máa jẹ́ ohun tí ẹni tọ̀ ọ́n tó fẹ́ràn tó sì ní wuló ṣi lọ́pọ̀lọpọ̀ kí ìwọ tó lè fun yàn ní ẹbun. Ó pe orìṣiríṣi ǹkan ẹbun.

Ìgbà mélòó ni o máa ń fọ ọwọ́ lọjọ́jumo? Mo máa ń fọ owo mi gbogbo ìgbà tí owo mi bá sì dirty nítorí àtara ise tí mo ò ṣe. Tówo bá ti dirty, mo máa lọ fọ kó ba lè mọ̀, á sì máa tó bí ẹ̀ máarùn si èmefa tàbí tí mo bá ti fọwọ́ gbé nǹkan tó yẹ kí n gbé, mo máa lọ fọ owo mi látara ọ̀nà tí mo máa ń gbà láti fọ lójoúmọ́.

Ṣé o ti gun ọkọ̀ ojú omi rí? Bẹ́ẹ̀ni, mo ti gun ọkọ̀ ojú omi, èyí tí wón máa ń fi igi ti, yẹn boya bí ẹ̀ẹ̀kan mo ti gun rí, èyí tó jẹ́pẹ́ a máa wà náà, èmi ti gun yẹn náà rí bí ẹ́ẹ̀mejì, nítorí ná o ti pé orisirisi gbà tí mo ti gun ọkọ̀ ojú omi rí tí mo sì fẹ́ràn ìgbà tí mo ń gun látara ibi tí mò ń lọ.

Àwọn ojú òpó ayélujára wo ni o wà? Òpó ayélujára tí mo wà òun náà ni ojú òpó kìíní èṣe kẹ́fa. Élé jẹ ojú òpó ayélujára tí mò ń gbé lọ́wọ́lọ́wọ́ báyìí. Ṣùgbọ́n ojú òpó tí mo wà ní ilé ìwé yẹn ni ojú òpó ìkẹta èṣe kẹ́-ìrín. Oríṣìíríṣìí ojú òpó ló wà.

Ọjọ́ mélòó ni o ní fún ìsinmi ọdọọdún? Ọdọọdún, gbogbo ìgbà tí mo máa ń ní fún ìsinmi, ìparí ọ̀sẹ̀ ni. Tí n bá ní kí n ṣóò ẹ ni ọdún kan, mi mọ iye tó máa jẹ́ ṣùgbọ́n ìparí ọ̀sẹ̀ nìkan ni in máa ń ní ìsinmi ní ọdọọdún. Ìgbà mìíràn gan-an ènìyàn lẹ́ máa ń ní sinmi torí náà ló ṣe jẹ́ bí iṣẹ́ rẹ̀ bá yí pọ̀ si ló ṣe máa ní sinmi.

Ṣé o máa ń gba owó pamọ́? Nígbà kan rí, mi ò fowo pamọ́ ṣùgbọ́n nísìnyí, mo ti kọ́ ẹ̀kọ́. Mo fẹ́ bẹ́rẹ̀ láti máa fi owó láti fi máa fi pamọ́, torí pé kí ni, ó máa ń ṣe pàtàkì ní ọjọ́ iwájú. Tí ìwọ bá ti fowo pamọ́ láti ìsìn, ọjọ́ iwájú rẹ, ìwọ yóò rí iwulo rẹ̀, ìwọ yóò sì lo nígbà náà.

Ìgbà mélòó ni o máa ń ṣe ìpàdé lọ́sẹ̀ẹ̀sẹ̀? Lọ́sẹ̀ẹ̀sẹ̀, mo máa ń ṣe ìpàdé ní bí ẹmẹta nínú ọ̀sẹ̀ látara iṣẹ́ tí mo ń ṣe. Mo máa nílò ìpàdé lọ́pọ̀lọpọ̀ pẹ̀lú àwọn ọ̀gá ilé iṣẹ́ mi rán kí e ba lè fi ìmọ̀ ṣọ̀kan láti gbé iṣẹ́ yín lárugẹ.

Ṣé o máa ń ṣèwádìí àwọn alábàáṣiṣẹ́ pọ̀? Tí mo bá máa bá àwọn ènìyàn ṣiṣẹ́ pọ̀, ó di dándan láti ṣe ìwádìí nítorí pé kí ni a mọ ara wa rí? Ilé iṣẹ́ ni a ti pàdé. Látara náà, a gbọdọ̀ ṣe aláwádìí ara wa kí a ba lè mọ irú iṣẹ́ tí a lè fẹ́ bára wọn ṣe boya ó lóòótọ́ ni wá ni. A bi bẹ́ẹ̀ kọ́.

Báwo ni o ṣe máa ń bá àwọn oníbàárà sọ̀rọ̀? Máa ń bá àwọn oníbàárà sọ̀rọ̀ pẹ̀lú ohùn tó dáa jù, tí wọ́n fi ní bínu. Látara báyìí, òun nìyẹn lè máa bá oníbàárà sọ̀rọ̀ kí wọ́n ba lè máa rí iṣẹ́ gbá. Ẹ̀sìn máa ṣiṣẹ́ dáadáa tí ìwọ bá ṣi fẹ́ ṣiṣẹ́ ní àsìkò tó yẹ àti àsìkò tó tọ́, látara oníbàárà pọ̀.

Ṣé o máa ń jẹ oúnjẹ tó lérò fún ìlera? O máa jẹ oúnjẹ tó lérò fún ìlera lọ́pọ̀lọpọ̀ nítori pé kíni ìlera òhun lògùn ara. Tí ara rẹ bá jí pé pé wọ yóò máa rí ṣẹ́ṣẹ, ó ṣeé ṣe pàtàkì láti máa jẹ oúnjẹ púpọ̀ nínú àgọ́ ara rẹ kí o má lè máa ríṣẹ́ ṣe dáradára lásìkò tó yá àti àsìkò tó tọ́.

Báwo ni o ṣe máa ń rí lílo àkókò nígbà tí o bá wà nínú ìlà? Ti mo bà wà nínú ìlà, mo máa ń rí dájú pé àkókò mi mo mọ̀ tí mo ti ṣe máa ṣe. Kò ní jẹ́ àsìkò tí mo bá ní iṣẹ́ ni máa lọ tò ní ìlà ní ilé ìfowópamọ́ àbí ibi ọmọ mìíràn, ó sì ṣe pàtàkì jùlọ láti mọ bí ṣe máa lò àkókò rẹ.

Báwo ni o máa ń ṣe irun rẹ? Mo máa ń ṣe irun mi ní oṣooṣù, paapaa julọ látara pé kíni ìgbà náà ni mo máa ráyè láti gé irun mi tó sì máa ń ṣe pàtàkì fún mi láti mọ tí mo ti ṣe máa gẹ̀. Nítorí oríṣiríṣi ọgbọ́n ló wà láti fi gé irun rẹ gẹ́gẹ́ bí ọkùnrin tí wọn máa le múra idán.